Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtagbangba, kí àwọn ènìyàn kí wọ́n lè máa rí iṣẹ́ takuntakun tí mo ń gbé ṣe, kí wọ́n lè mọ iyì gbogbo wàhálà tí mo ṣe àti ọ̀nà tí mo ń gbà ṣe láti lè mú àwọn ẹlo mí mọ ọ̀nà èyí tó ọ̀nà tí ó da láti fi ṣe nǹkan, bó ṣe yẹn yẹ, bó ṣe rí àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹ́lẹ́ nígbà tí ó bá wù mí, tàbí tí mo bá ń ṣe iṣẹ́ tó ti wọ̀ mí lára. Mi ò ní mọ̀ gbà tí màá bẹ̀rẹ̀ sí ní kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́ láti lè jẹ́ kí iṣẹ́ náà kó dánmọ́rán fún mi tí n bá ń ṣe é láti má jẹ́ kí n mọ gbogbo wàhálà tó bá wà ní inú iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí bíi ìlú Ìbàdàn, ìlú Ògùn, bíi ìlú Èkìtì láti lọ ṣe láti tẹ̀síwájú ilé ìwé ẹ̀kọ́ mi. Mo ti lọ sí ìlú Ifẹ̀ láti lè lọ kí ènìyàn.

Ah, ìyẹn ló wó mó mi lára jù. Nítorí pé mo jèyàn tí ó loju ọ̀nà, mi lojú ọ̀nà rárá. Tí n bá ti ń lọ síbi kan, tó bá ti ń dí pé ọ̀nà yẹn ti ń dàrú mó mi lójú, mo máa ń bọ́lẹ̀ o. Tí màá lọ bá ènìyàn bí i méjì àbí mẹ́ta ní pé "ẹ jọ̀ọ́ o, ìlú báì báì mò ń lọ àbí ibi báì báì mò ń lo ẹ jàre, ẹ júwe fún mi." Wọn á de júwe, màá dẹ̀ rìn ní bí wọ́n ṣe júwe yẹn, màá dẹ̀ rí ibi tí mò ń lọ.

Mi ò fẹ́ràn ìrìn òkè o. Mi ò fẹ́ràn ìrìn òkè rárá rárá, nítorí pé ó má a ń jẹ́kí ẹsẹ̀ mèjeji kí ó máa ro mí. Tẹ́sẹ̀ ẹ bá dẹ̀ ti ń ro mí, tó bá dé àkókò kan, ẹsẹ̀ mi má a máa gbọ̀n. Torí bẹ́ẹ̀, mi ò fẹ́ràn ìrìn òkè rárá rárá at all.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Kété tí mo bá ti gbé oúnjẹ sí iwájú mi, mà á lọ bu omi tí mo máa mu nítorí tí ata bá sábà pa mi lórí kí n lè fi omi kí n lè fi ṣe ẹ̀rọ̀ ẹ̀. Tí bá dẹ́ ti ń jẹun lọ́wọ́ mi ò kí ń sọ̀rọ̀ rárárára.

Ah! Mo fẹ́ràn láti máa fún èyàn ní owó àfikún. Ajàjà tí, tí mo bá gba ọjà lọ́wọ́ ènìyàn tí owo o dẹ sí lọ́wọ́ mi ní ìgbà yẹn, tí n bá má a dá owó náà padà fún wọn, mà á fi, mà á fi àfikún owó sí nítorí ọjọ́ mìíràn.

À, ó wà lára ìwà mi nígbà tí mo wà ní secondary school, ilé ìwé secondary. Mo máa ń ya, mo máa ń fẹ́ràn láti máa ya oríṣiríṣi àwòrán. Kódà ó dé bíi pé mo ya àwòrán olùkọ́ mi sí ojú, ẹ́ẹ́, fèrèsé, sí ojú blackboard ní ilé ìwé.

À ìwà ni, ìwà ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Akíkanjú ènìyàn tó mọ iṣẹ́ ṣe tí kò dẹ̀ ń fi iṣẹ́ rẹ̀ ṣeré, tó dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ fún àwọn tó jẹ́ aṣáájú fún un. Ìwà ni o, ìwà àti akínkanjú ènìyàn òní mo máa ń wà nínú àwọn òṣìṣẹ́ tuntun.

Bẹ́ẹ̀ni mo maá n pa owó pamọ́, mo maá n pa owó pamọ́. Yala ti bá ti bẹ̀rẹ̀ ọjà, gbogbo bó bá ṣe ń fún mi lówó, ó nínú pósì kékeré tí ó máa n wà lọ́wọ́ mi tí mo máa n kó owó náà sí. Àbí tí n bá fẹ́ dáàjò ẹhẹn, ara èéfowópamọ́ nìyẹn. Nítorí pé ká má bàá na gbogbo owó tán torí ìgbà ẹ̀rùn.

Wákàtí mẹ́jọ ni, nítorí pé tí n bá ti fẹ́ sùn, tí n bá ti mú ìbòjú, tí n bá ti bò sójú, ó di ẹ̀yin wákàtí mẹ́jọ kí n tó sọ pé mo ṣẹ̀ jí. Nítorí pé ìgbà yẹn àti àkókò yẹn ni àkókò tó dára fún ọpọlọ ènìyàn láti sinmi, fún ara ènìyàn láti sinmi.